Ṣé o fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ìmọ̀le òwúrọ̀ ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé ojú ọjọ́ má a tútù, ojú ọjọ́ sì má a rẹwà ju ti ìmọ̀le ìrọ̀lẹ́ lọ.

Ẹ̀ṣọ́ wo ni o fẹ́ràn jù? Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣọ́ wà tí mo fẹ́ràn. Mo fẹ́ràn ọsàn, mo fẹ́ràn ìbẹ́pẹ, mo fẹ́ràn àgbálùmọ́, mo fẹ́ràn ápù, mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ṣé o máa ń fín tùràrí? Bẹ́ẹ̀ni tí a bá fẹ́ jáde lọ sí ibi kan, ta bá ti wẹ tán, ta a pa ara tán, ta a wẹwú tán, a lè fín tùràrí sí ara. A sì lè lò ó ní ìgbàkígbà.

Àwọn wo ni o fẹ́ràn jù? Àwọn mọ̀lẹ́bí mi, ìyàwó mi, ọmọ mi àti àwọn ìdílé mi. Àwọn ni mo fẹ́ràn jù nítorí àwọn náà ni mọ̀lẹ́bí mi.

Ṣé o má ń mu kọfi ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kọfi lọ́pọ̀lọpọ̀. Tí m bá ti dé ibi iṣẹ́ ní dédé agogo kan ọ̀sán, mo má ń mu kọfi láti fún mi ní okun àti agbára àti nǹkan tí àwọn ẹlẹ́yìnbo ń pè ní caffeine.

Kí ni àwọn ìdójúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Ìdójúkọ pàtó tó wà ní ibi iṣẹ́ ní orílẹ̀ èdè yìí ó pọ̀ lórísìíríìsí, bí iná ìjọba tí ó ṣe déédéé àti ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì tí ó kì í ṣe déédéé. Ta bá lè rí méjèèjì yìí yanjú, gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀dè yìí yóò dínkù kan.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pízza? Mo fẹ́ràn ata lórí pizza mi àti kírẹ́ẹ̀mù àti ṣíkìn. Tí ẹran náà bá sì wà lórí rẹ̀ náà, ó dára púpọ̀. Mo fẹ́ràn kí pízza mi dùn.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, ìpàdé lórí fóònù o mú ayé rọrùn. Kò ní dì ká ṣẹ̀ṣẹ̀ máa travel lọ sí ìlú kan tàbí ibo mìíràn ka tó se ìpàdé. A lè se ìpàdé lórí ẹ̀rọ ayélujára, lórí fóònù àbí lórí ẹ̀rọ tí à n pè ní kọ̀m̀pútà. Àwọn ẹ̀rọ ìgbàlódé yìí o mú ayé rọrùn gidigidi.

Ṣé o máà n ṣe ìsọdọ̀tun ọ̀kàn? Bẹ́ẹ̀ni, a lè sọ àwọn ohun tí a ti lò láyé àtijọ́, a lè sọ di ọ̀tún, a lè pa á láwọ̀dà, tí wọ́n bá sí bàjẹ́ a lè tún un ṣe, ká sọ ọ́ di ọ̀tún kó lè bá wùlo ní ọjọ́ míràn.

Ṣé orí máa ń fọ́ ọ? Kò sí ẹni tí ò le ní orí fífọ́ àmọ́ kò gbọdọ̀ pọ̀ jù. Tí orí bá sì ń fọ́ yan, a lè lo òògùn tí à ń pè ní parasitamọ́ọ̀ àbí òògùn tó lè mú kí orí fífọ́ yẹn kí ó lọ. Orí fífọ́ ò gbọdọ̀ pọ̀ jù.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì? Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò láti fi kọṣẹ́, láti fi jẹun àti láti fi ṣe gbogbo nǹkan. Àmọ́ àwọn ẹlòmíràn máa ń lo ọwọ́ òsì. Kò sí ọwọ́ ta a lò tí kò dára. Kò sí ọwọ́ ta a lò táa lè fi ṣe nǹkan. Àmọ́ nílẹ̀ Yorùbá a ní ìgbàgbọ́ ípé kí á lo ọwọ́ ọ̀tún ló dára jù.

Ìsinmi oúnjẹ kò gbọdọ̀ ju bí i ààbò wákàtí kan lọ. Tó bá ti ju bí i àbọ̀ wákàtí kan lọ, àwọn ọ̀gá lè máa sọ̀rọ̀ ní ẹnu iṣẹ́, o dẹ̀ le fa ikùn sínú, àbí o lè mú kí ìmẹ́lẹ́ máa wá lẹ́nu iṣẹ́.

Ṣé ó rọrùn láti darí àwọn ènìyàn? Ènìyàn ni ó ṣòro jù láti darí, àti darí àwọn ènìyàn kò rọrùn. Àmọ́ pẹ̀lú ìlànà àti òfin tí ó tọ́, a lè fi darí àwọn ènìyàn.

Ṣé o máa ń kọ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń lo Íńtánẹ́ẹ̀tì ní ọ̀pọ̀ ìgbà láti fi ṣe ìwádìí nǹkan tàbí òmíràn, àbí láti fi kọ ìwé, àbí láti fi ṣẹ̀ndi lẹ́ta àtẹ̀ránṣẹ́.

Ṣé o má ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ma ń ṣe ìgbéjáde. A lè jáde lọ sí ilé oúnjẹ àbí ká jáde lọ sí ibi tí a ó ti ṣe fàájì. Ìjáde lẹ́nu iṣẹ́ ò gbudọ̀ pọ̀ju kí o má ba fa rúkèrúdò sílẹ̀ ní ẹnu iṣẹ́.

Kí ni o máà ń ṣe kí o tó lọ sùn? Taa bá ti jẹun alẹ́ tán, a ó fọnnu, ta bá fọnnu tán, a ó wẹ̀, ta bá ti wẹ̀ tán, a ó gbọ́n orí ibùsùn wa, a ó gbọnù, ta bá ti gbọnù tán, a ó sì sùn, a ó da aṣọ bora, a ó wàásùn.

Ṣé o fẹ́ràn kó máa lọ sí etí òkun? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa lọ sí etí òkun àbí etí odò láti lọ gbátẹ́gùn. Ká sì ronú dáadáa, etí òkun jẹ́ ǹkan tí ó dára kí èèyàn máa lọ lẹ́ẹ̀kọ̀kan.

Kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Òṣìṣẹ́ tuntun gbudọ̀ ní agbára àti ṣiṣẹ́ dé ojú àmì. Kò gbọ́dọ̀ jẹ́ ọ̀lẹ, kò gbọ́dọ̀ jẹ́ ìmẹ́lẹ́. Ó gbudọ̀ ṣe iṣẹ́ rẹ̀ lákòókò tó yẹ kó ṣeé ní àsìkò tó tọ́ àti tó yẹ.

Wákàtí mélòó lo má n ṣiṣẹ́ lójojúmọ́? Ó ti ẹ̀ wá pọ̀ ju bí wákàtí márùn-ún la fi má n ṣiṣẹ́ lójojúmọ́. A ó sì fi ìyókù sími títí di ọwọ́ alẹ́, táa ó fi má lọ ilé.

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá a máa ń wọ fìlà. Fìlà yìí a máa ń pè ní fìlà àbètíaájà. Fìlà dára lọ́pọ̀lọpọ̀ fún ọmọ Yorùbá.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? A máa ń tọ́jú ara wa taa bá wẹ̀ ká fi ipara para, tí àìsàn kan bá sì fẹ́ wọlé, a lè lo òògùn lásìkò tó yẹ, ká sùn lásìkò tó yẹ, ká jẹun lásìkò tó yẹ, ká sì ṣe eré ìdárayá lásìkò tó yẹ. Gbogbo àwọn nǹkan wọ̀nyí o máa ń jẹ́ kí ènìyàn wà ní ayọ̀ àti àlàáfíà.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Bẹ́ẹ̀ni, kò sí ẹni tí a ò le bá jẹ oúnjẹ ọ̀sán papọ̀. A le bá àwọn ọ̀rẹ́ wa àti àwọn oníbàárà jẹun ọ̀sán papọ̀ ní orí tábìlì.

Ṣé o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ní káàdì tí mo máa ń mú lọ ibi iṣẹ́ lójoojúmọ́. Láìní káàdì yìí lọ́wọ́, ènìyàn o ní rí bí wọ ilé iṣẹ́ wá. Láìní káàdì yìí lọ́wọ́, ènìyàn o ní le rí bí jáde láti ilé iṣẹ́.

Àwọn ojú òpó ayélujára wo ni ó wà? Mo wà ní orí òpó ti MTN àti Glo àti Airtel. Mẹ́tẹ̀ẹ̀ta yìí ni a máa ń lò láti fi pe ènìyàn.

Ibo ni o fẹ lọ sinmi? Kò sí ibi téèyàn ò lè ti sinmi, àmọ àwọn Yorùbá tẹ́lẹ̀ máa ń sọ wípé ilé lábọ̀ ìsinmi oko, so dì í ilé lèèyàn lè sinmi sí nítorí wípé ilé lábọ̀ ìsinmi oko.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohun? Bẹ́ẹ̀ni, a máa ń lò ó ní ilé ìjọsìn, a sì lè lò ó ní ilé ìwé. Àmọ́ ilé ìjọsìn ni a ti máa ń lo ẹ̀rọ yìí jù tó máa ń bá wa gbé ohùn jáde dáadáa.

Báwo ni o máà ń gba owó àwọn ènìyàn? A lè gba owó lọ́wọ́ àwọn ènìyàn ní ọ̀nà bí i méjì àbí mẹ́ta ní ayé òde òní. A lè gbà á pẹ̀lú tí a ń pè ní bank transfer, àbí ká gbà á ní àtọwọ́dọ́wọ́, àbí ká lo ATM card.

Ṣé o ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá? Bẹ́ẹ̀ni, ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá, o máà ń mú ǹkan rọrùn nígbà tí ìdíje bá wà. A ó ti forúkọ kalẹ̀ sílẹ̀, a ó kàn lọ bẹ̀ a ó sì wọlé lọ wo eré ìdárayá.

Ṣé o féràn àwọn àlọ́ apanilẹ́rìn? Bẹ́ẹ̀ni, àwọn àlọ́ apanilẹ́rìn ó jẹ́ ǹkan tí ó má ń mú inú eèyàn dùn, ó sì jẹ́ ohun tí ó lè pani lẹ́rìn, ẹ̀rín sì daa fún ara, ó daa fún ìwòsàn ara.

Báwo ni o ṣe ma ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Iṣẹ́ àkànṣe gbọdọ̀ ní ìlànà àti òfin tí a gbọdọ̀ tẹ̀lé. Taba ti tẹ̀lé àwọn ìlànà yìí àti òfin, ohun gbogbo yóò sì yọrí sí rere.

Gíga tó ga tó. Àwọn irinṣẹ́ tó ga ó wà, àwọn òpó tó sì ga náà sì wà, bí i àwọn òpó MTN, òpó iná, òpó Glo àti òpó Airtel.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Mo ti dúró lílo rẹ̀ fún bí i ọjọ́ kan rí ní àìmọye ìgbà, àmọ́ ní ọ̀pọ̀ ìgbà, ẹ̀rọ ayárabíàṣá ò jẹ́ ǹkan tí a máa lò lójoojúmọ́.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni o lò? Ìgbọ̀nsẹ̀ jẹ́ nǹkan tí èyàn gbudọ̀ ṣe nígbàkígbà àti lóòrèkóòrè bí ẹ̀ẹ̀mejì lóòjọ́. Nítorí pé báa ṣe ń jẹun náà ló yẹ ká ṣe ìgbọ̀nsẹ̀

Ṣé o fẹ́ràn kí kọrin? Ká máa kọrin dá lọ́pọ̀lọpọ̀. Ká máa fi ọ̀pẹ fún Ọlọ́run nínú orin. Ó jẹ́ ǹkan tó da. Ní ilẹ̀ Yorùbá, orin máa ń wú orí èèyàn wú, èèyàn máa ń wú orí èèyàn wú.

Ṣé o mọ̀ bí a ti ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ: ìrẹsì, àmàlà, semo, ọbẹ̀ ewédú kò sí oúnjẹ tí mi ò mọ̀ bí a ti ń se. Ká mọ bí a se é ń se oúnjẹ dára lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa n ṣe ìtọ́jú àwọn ọjà? Àwọn ọjà, èèyàn gbọdọ̀ ṣe ìtọ́jú wọn nítorí tí a bá ṣe ìtọ́jú wọn, wọn lè bàjẹ́. Iru bí àwọn ọjà ọsàn, ọjà ọ̀gẹ̀dẹ̀ ati bee bee lo.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìsẹ̀mbáyé? A lè lọ sí ilé ìsẹ̀mbáyé níbi tí wọ́n bí wa sí ní ibi tí wọ́n fi orí wa sọ̀lẹ̀ sí. Àmọ́o àwọn gbogbo nǹkan tí wọ́n bá n ṣe ń bẹ́, tí o bá bá wa lára mu, a lè má bá wọn ṣe.

Kíni o máa ń jẹ ní ọ̀sán? Ọ̀sán jẹ́ ìgbà tí a o kì jẹ oúnjẹ tó lágbára púpọ̀. A kàn le jẹ bí ọ̀sán, àbí ká mú gààrí, àbí ká jẹ búrẹ́dì. Ọ̀sán, a kì í jẹ oúnjẹ tó le. Oúnjẹ tó ṣe fẹ́rẹ́fẹ́ la máa ń jẹ lọ́sàn án.

Wákàtí mélòó ni o má ń wọ ojú ibojú lójoojúmọ́? A má ń wọ̀ nígbà tí a bá ń wọ inú òòrùn àbí nígbà tí a bá wà níwájú ẹ̀rọ ayára bí àṣá tí a ń pè ní kọ́mpútà.

Nígbà wo ni o kẹ́yìn ní àlàbùrúkù? Ó ti pẹ́ gan tí mo ti ní irú àlábẹ̀, àmọ́ tí èèyàn bá ní irú àlábẹ̀, ènìyàn gbọ́dọ̀ gbàdúrà nígbà tó bá jí, kó sì fi gbogbo alábùrúkù kó fi wọ́n bú.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Bẹ́ẹ̀ni mo ní àwọn nọ́mbà orílẹ̀ bí i nọ́mbà MTN, Airtel àti Glo tí a máa ń fi sí inú fóònù láti fi pe ara wa.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ? Bẹ́ẹ̀ni, èèyàn lè pàdé àfojúsùn lọ́nàkọ́ọ̀nà láti ọ̀dọ̀ ẹnikẹ́ni, láti ọ̀dọ̀ àwọn oníbàárà àbí ará àdúgbò.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Iṣẹ́ ọjọ́ iwájú jẹ́ iṣẹ́ tí èèyàn gbudọ̀ fi sí ọkàn, iṣẹ́ tí yóò mú owó wọlé, iṣẹ́ tí ò ní dààmú 'yàn, iṣẹ́ tí yóò ṣe gbé ògo Ọlọ́run ga.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi, ohun ní mo gbé ẹ̀rọ ayárabíàsáà mi sí, àti àwọn èròjà tó so mọ́, bí i mouse àti keyboard.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Oṣù tí à n pè ní December tí a má n se àjọyọ ọdún Kérésìmesì, o jẹ́ kàn àti oṣù kọkànlá tí mo ma n se ọjọ́ ìbí mi.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Ẹ̀mí ò kí ń fi ọkàn sí àwọn àmì ìràwọ̀. Mi ò ní ìgbàgbọ́ nínú wọn. Àwọn ènìyàn ẹlòmíì máa ń wò àmọ́ Ẹ̀mí ò kí ń wo àmì ìràwọ̀.

Ṣé o ti sìnà rí? Bẹ́ẹ̀ni mo ti sìnà rí nígbà tí mò ń lọ sí Ogun State. A ò béèrè ọ̀nà, a wá ń lọ, bọ̀ a sìnà. Àmọ́ ìgbà tí ó yá, a padà béèrè ọ̀nà.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

Kíni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oríṣìíríṣìí oúnjẹ lówà, àmọ èyí tí mo fẹ́ràn jù ni ìrẹsì àti ẹ̀wà àti ẹja odò, ẹja tútù. Kò nira láti pèsè, kò sì kí n gba àkókò.

Ṣé o máa ń kọrin? Bẹ́ẹ̀ni, a máà ń kọrin ní ìgbà tí inú wa bá dùn, àbí ní ìgbà tí a bá fẹ́ fi yin Ọlọ́run ní òkè ọrun. Orin kíkọ dára, ó dára lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa ń ranti àlaà rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń ranti àwọn àlaà mi. Màá sì gbàdúrà, màá sì ṣe àṣàrò lórí rẹ̀. Rírántí àlà ó jẹ́ ǹkan tí ó dára.

Àkókò wo ni o máa ń fi iṣẹ́ rẹ sí? Láti agogo méjì, méjì ọ̀sán àti tí di ago mẹ́fà ìrọ̀lẹ́ ni mo máa ń fi iṣẹ́ mi sí. Nítorí wípé orí ẹ̀rọ ayára bí àṣá ni mo ti máa ń ṣiṣẹ́.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójojúmọ́? Àárọ̀ kùtùkùtù tí a bá ti jí ni mo máa ń fọ eyín ati ti a bá fẹ́ sùn ní alẹ́ ni a máa ń fọ eyín nígbà gbogbo lójojúmọ́.

Ṣé o fẹ́ràn ká máa jiyàn? Jíjijiyàn jẹ́ ǹkan tí ó kàn le ṣẹlẹ̀ ní ìgbà tí èèyàn ò bá rókàn, àmọ́ jíjiyàn ò gbudọ̀ pọ̀ jù, nítorí pé o lè mú inú ni bíni wá, èèyàn gbọdọ̀ jìyàn ní wọ̀nba.

Ṣé o ti fún ni ní ẹ̀jẹ̀ rí? Bẹ́ẹ̀ni, mo ti fún eyan ní ẹ̀jẹ̀ rí. Èyí tí àwọn ènìyàn àwọn oní èèbó máa ń pè ní donation of blood. Eléyìí dára ní ọ̀pọ̀lọpọ̀ nítorí pé a fi ń ra ẹ̀mí ènìyàn ni. Ó dára.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Ehn, oúnjẹ tó ní ata dára. Amọ kò gbọdọ̀ pọ̀ jù, tó bá ti pọ̀ jù ó lè fa àìsàn sí ago ara. Oúnjẹ tó láta ò gbọdọ̀ pọ̀ jù.

Ṣé o mọ̀ bí a ti ń pẹja? Rárá, mi ò mọ̀ bí a ti ń pẹja. Ẹja pípa jẹ́ ǹkan tí ènìyàn gbọ́dọ̀ kọ́. Àwọn tó bá kọ́ ló máa mọ̀ bí a ti ń pa ẹja, bí a ti ń mú ẹja nínú odò.

Báwo ni o ṣe máa ń gba iyì? A lè gba iyìn ní ojúkorojú, a lè gba ní orí ẹ̀rọ ayélujára, a sì tún lè gba pẹ̀lú lẹ́tà àtẹ̀ránṣẹ́. Kò sí ọ̀nà tí èèyàn olè fi gba iyìn.

Bẹ́ẹ̀ni, tí mo bá wà nínú ọkọ̀ òfurufú, mo fẹ́ràn kí n máa jókòó ní ẹ̀gbẹ́ fèrèsé nítorí pé eèyàn lè rí gbogbo ǹkan tọ́ ń ṣẹlẹ̀, èeyàn ó sì lè rí gbogbo kurukuru àti gbogbo àwọn ǹkan tó kù.

Ṣé o ní ọkọ̀? Mi ò tíì ní, àmọ́ èmi náà ó ní láìpẹ́. Tí owó bá ti wọlé, èmi náà ó ra ọkọ̀ ní orúkọ Jésù. Ọkọ̀ jẹ́ ǹkan tí ènìyàn nílò.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sùn? Nígbà tí ènìyàn bá sùn, ó ti sùn kò ní lè ṣe nǹkan kan, àbí tí èyàn bá làlà, tí èyàn bá jí, tó le gbé apá, tó le gbé ẹsẹ̀, ló tó lè ṣe nǹkan.

Àwọn data ta máa ń lò nísinsìnyí ó ti ga nítorí wípé bí wọ́n ṣe ń jàa ó ti pọ̀ jù. Ṣọ a máa ń lo data bí ẹgbẹ̀rún márùn ún lọ́sọ̀ọ̀sẹ̀ ìgbà mí ò sì le ju bẹ́ẹ̀ lọ.

Ṣé o ti lu etí rí? Rárá, àwọn obìnrin ló máa ń lu etí ní ilẹ̀ Yorùbá. Àwọn ọkùnrin mìíràn ti ń lu àmọ́ èmi ò tíì lu etí rí nítorí pé kò dára fún ọkùnrin ní ilẹ̀ Yorùbá.

Ṣé o ní àwòrán lára èyí tí àwọn olóyìnbo ń pè ní tattoo? Rárá, mi ò ní lára, nítorí pé kò fi bẹ́ẹ̀ sùnwọ̀n fún ọmọ Yorùbá láti ní gbogbo irú àwọn ǹkan báyìí ní ara. Kò buyì kú ni.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni, a má ń ṣe ìpè fídíò lórí ẹ̀rọ fóònù wa àti lórí ẹ̀rọ ayára bí àṣá tí à ń pè ní kọ̀ǹpútà. Ta bá ti ní ińtánẹ́ẹ̀tì a lè ṣe ohun gbogbo ní ayé òde òní.

Ṣé o máa ń gbọ́ podcast? Mi ò kín sábàá gbọ́ podcast, àmọ́ a máa ń wo àwọn móhùnmáwòrán ní orí tẹlifísàn àti ní orí fóònù àti ní orí ẹ̀rọ ayárabíàṣá.

Ṣé o má ń ṣeré ìdánì? Bẹ́ẹ̀ni, a má ń ṣe eré ní ìrọ̀lẹ́ tí a bá pàdé pẹ̀lú àwọn ọ̀rẹ́ wa. A lè ṣeré jáde ká lọ sí sinimá àbí ká lọ sí páàkì ká ṣeré.

Ṣé o féràn coffee tàbí tea? Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo féràn tea ju coffee lọ. Coffee máa ń korò àmọ́ tea sì dùn díẹ̀. Mo féràn tea ju coffee lọ.

Ṣé o fẹ́ràn jíjó? Bẹ́ẹ̀ni mo máa ń jó ní ilé ìjọsìn tí mo bá ti lọ sí ilé ìjọsìn ní ọjọ́ ìsinmi, àbí tí mo bá wà nínú yàrá mi tó bá wù mí kí n jó fúnra mi, mo fẹ́ràn kí n máa jó.

Àwọn ìgbóná tí ò gbóná jù, òun ni mo fẹ́ nítorí wípé ní orílẹ̀ èdè yìí, ooru máa ń mú. Ooru máa ń mú ní orílẹ̀ èdè Nàìjíríà, ìgbóná tí ò gbóná jù, òun ni mo fẹ́.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi ọ̀rin? A máa ń lọ sí ibi ọ̀rin àbí ka gbọ́ ọ̀rin àbí ka jó sí ọ̀rin ní gbogbo ọjọ́ ìsinmi àbí ní àárín ọ̀sẹ̀. Jéjọ́ sí ọ̀rin ó máa ń mú ni láradá.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Pínpín owó ó ṣe pàtàkì. A máa ń pín owó bí ènìyàn bá ṣe ṣiṣẹ́ sí i. Àwọn tó bá ṣiṣẹ́ dáadáa, wọ́n ó gba owó. Àwọn tí kò bá ṣiṣẹ́ dáadáa, owó wọn yóò dínkù.

Ṣé o máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ni, a máa ń pa owó pamọ́ nítorí ìjọ tí a bá nílò rẹ. Fifi owó pamọ́ o dára lọ́pọ̀lọpọ̀ nítorí ìjọ tí a bá máa nílò rẹ.